Lero rẹ kí ni èdè to pa mọ́ jù? Àwọn nǹkan ti máa ń fún ọmọ nílé máa ń pamọ́ jù, àwọn ẹrù, àwọn ohun ìjìnnà, àwọn àgbà ti won ke le fi, ti ọmọdé lè fi ṣe ni ìdí ẹ máa ń pamọ́ jù lọ. Àwọn nǹkan tó jẹ́ pé wọ́n lè dùn fún àwọn ọmọ tọ́ bá yàn.